À, ìṣọwó mi tí ń bá jẹ́yàn lówó, mí i tí ẹ̀ ń like e mí tí ẹ̀ ń fẹ́ràn láti jẹ́yàn lówó, ó níra fún mi gan láti ki ń jẹ́yàn lówó emi gẹ́gẹ́ bí ẹnìkan. Nítorí pé ti eyan bá tí ń jẹ́yàn lówó, àbùkù ló máa fi ń ta bá yàn. Gbogbo ǹkan tó máa ṣe, tí mo máa ṣe tó máa jẹ́ kí n má lè jẹ́yàn lówó ni mo máa ń dá lọ́gbọ́n nínú ìrìnàjò tèmi. Mi ò kí ń jẹ́yàn lówó. Tín bá dẹ́ jẹ́yàn lówó kíákíá, mo máa, ígba to bá yẹ́ kí ń san ni mo máa sùn.

Àti ri alábàásisẹ́pọ̀ kò le rára. Àwọn tí mo tó bá ṣiṣẹ́ ní ọ̀pọ̀ ìgbà, oríṣiríṣi ènìyàn ni wọ́n, nítorí pé àwọn ènìyàn ní àyè ìsin, àwọn tó dára ò pọ̀ ní ayé ìwọ̀ lánàá àwọn tá jọ ṣílẹ̀ kan ta tí rí, àjọ ṣíṣe ta tí rí bí, tí mo ti rí bí iṣẹ́ wọn ṣe rí tí mo ti rí pé àwọn na wọn dẹ̀ ní, ẹ́, àwọn náà fẹ́ ṣe dáadáa ní ilé ayé, wọ́n dẹ̀ fẹ́ nkan tó máa ba orúkọ wọn jẹ́. Gẹ́gẹ́ bí àwọn èèyàn bẹ́ẹ̀ le mi máa ń bá ṣiṣẹ́ pọ̀.

Eh, oúnjẹ náà ni màá jẹ lówuro, ṣùgbọ́n òun ní irú rẹ̀ ní àsìkò yìí, kì kàn kí ń wú mi kí n jẹun láàárọ̀ kùtùkùtù, mo máa ń jẹun mo máa ń fẹ́ kó pẹ́ díẹ̀ kí di nígbà tí o ba ti n lọ sí ọwọ́ sàn kí o tó dí pé mò ń jẹun. Kò de si iru oúnjẹ tí mi o le jẹ láàárọ̀ lọ́dọ̀ tèmi, but o kòn je pé mi kì í jẹun láàárọ̀ kùtùkùtù. Oúnjẹ láàárọ̀ kùtùkùtù mọ̀, at least ń kọ ọ́ jí, ó ń lo àgbo.

À, lẹ́nu iṣẹ́, kò rọrùn púpọ̀ láti darí àwọn ènìyàn torí pé àwọn ènìyàn ẹranko ti pọ̀jù nínú àwọn ènìyàn tán. Àwọn ènìyàn tọ́n pe ara wọn ni àwọn ẹranko to pe ara wọn lọ́mọ ènìyàn. Ṣùgbọ́n tí ẹyan bá ti ní bó ṣe ń darí ǹkan, kò ní nírarára. Nítorí pé àwọn ènìyàn náà fẹ́, àwọn kan fẹ́ẹ́ to je pe o dígbà tó bá sọ fún wọn, kì won to le máa bi won ṣe máa ṣe. Alẹ́ fún wọ́n láwọn ǹkan ìpelepele nkan tan máa ṣe. E dúró tiwon láti keripe, nkan iya yi te kofun won pe won se.

Kò sí ọ̀nà pàtàkì kan láti, tí mo fi ń tọ́jú àwọn àwòrán mi bí mo ṣẹ n ṣẹ torí gbogbo àwọn àwòrán tí mo ti e ní nígbà tí mo wà ní school inú báàgì mi ló wà ní ilé bàbá mi. Mo dẹ́ ní ìgbàgbọ́ pé ò máa wà níbẹ̀ ní títí di isín torí pé kòsí nkan tí mo fe fi wọn ṣe. Kò yi se ǹkan tí èèyàn ń wò ní ojoojúmọ́ torí mi tì mo ǹkan tí a jẹ́ kí n rónú láti lowo boya tí n bá ri àwọn ọ̀rẹ́ mi átijọ́ tó wá si bi ti n bá wà boya o lè jẹ́ kí n torí bẹ́ẹ̀ kí n lọ wá àwòrán yẹn kí le máa fi hàn wọ́n. Mo máa tọ́jú rẹ̀ sí ibi ilé bàbá mi.

Àwọn orin Yorùbá tí mo máa ń gbọ́ ó pọ̀ loríṣiríṣi tó jẹ́ pé mi ò tiẹ̀ lè dárúkọ ẹ̀ tàn. Mo dẹ̀ sí máa ń gbọ́ ní orí fóònù, mo máa ń gbọ́ dáadáa bí mo ṣe máa ń-- tóbí mo dẹ̀ máa ń fiílẹ̀ lórí fóònù, mo máa ń jẹ́ kó wà ní orí, memory káàdì ní orí fóònù, ó dẹ̀ sì máa ń wà ní orí àwọn áàpù tí mo ti ní wọn. Bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tó wà lórí áàpù yẹn ni mo máa ń rí tí mo máa ń play.

Yeah, o ní ọjọ kan tí iṣẹ́ pọ fún mi gan, tí mo ní iṣẹ́ ní gbagbalada, mo dé ní iṣẹ́ ní Jikwe, mo tún ní iṣẹ́ ní Solution Estate iṣẹ́ yẹn wa ja papọ̀ gan, kò rọrùn fún mi lọ́jọ́ t'awon wi yìí torí, gbogbo ibi tí mo ti nṣe wọn yẹn, àwọn ọmọ iṣẹ́ wa ńbẹ̀. Mo dé láti fún jutọ ẹlẹkan kan kí o gba ti wọn lọ ba iṣẹ́ tí o luwa rẹ ṣe jẹ́. Torí bẹ́ẹ̀, mo máa lọ láti ibì kan sí ibì kan láti rí pé iṣẹ́ tí wọ́n ṣe sí ibè náà dára.

Ah! Bẹ́ẹ̀ni, pàápàá jùlọ tí èèyàn bá wà níta, tí èèyàn bá lọ síbìta láti lọ jẹun, àbí níbi tí àwọn èèyàn wà tí èrò pọ̀, ìrọ̀ láti ìbami jẹun láti ṣọ́ra, ó ṣe ó máa jẹun kí wọ́n máa jẹun, ṣàbàṣà kí ẹ máa jẹun bíi ará oko, bíi ara ẹni tí ó wà láti inú igbó, bíi ẹranko. Kí á máa fi sùúrù jẹun, bíi ti èèyàn bá ń jẹun, kí ẹ máa ń bá ọ̀fun tẹ́ àsìkò yẹn, kí ẹ má ba à ṣe jẹ, kí ẹ má dárọ̀ jẹ kí oúnjẹ tí ẹ ń jẹ kó lọ sápa ọlúwa lórí.

Gbogbo nǹkan tí èèyàn bá ní ìfẹ́ ṣe tí èèyàn bá ṣe ń ríra nínú ọjà, mo maa n ri pe ọjà náà dára. Iru àwọn ọjà kan wà to je pé àwọn nǹkan tó bá fẹ́ rà bẹ́ẹ̀ ò ní rira? Torí pé gbogbo nǹkan tí ó ń tà níbẹ̀, kó ṣe gbogbo nǹkan teeyan nílò ni èèyàn máa rí afí a bá túbọ̀ lọ sí ọjà mi, nkna. Teeyan máa ń ṣe ni pé èèyàn wá bí àwọn ènìyàn ṣe máa mọ̀ pé kí ọjà yẹn kó máa gbé gbogbo nǹkan tí ó bá fẹ́ rà keeyan máa ríra níbẹ̀. Èèyàn báwon eeyan so kọ́ lọ máa tajẹ̀ níbẹ̀ káwọn èèyàn le máa rí nǹkan tó fẹ́ rà rà níbẹ̀.

Láti ìgbà kan sẹ́yìn, mo ti jíye sí dé, èrù sí dé mi dé, ẹni tí ó dé mi pé, mo ti di ènìyàn tó jẹ́ wípé mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán àfi lẹ́ẹ̀kan kan torí kó tó di pé mo jẹ oúnjẹ àárọ̀ gan ọ̀sán tí máa fẹ́ dé. Ní ìdí èyí, mi ò kí ń jẹ oúnjẹ lọ́sàn-án torí oúnjẹ tó máa wù mí láti jẹ ni oúnjẹ mo bá ti jẹ ní àárọ̀ àti ní ìrọ̀lẹ́, òhun náà ni mo jẹ ní ọjọ́ yẹn.

Ìkàn nì ọ̀wọ̀ fún àwọn àgbà. Ó dá kí ènìyàn ní ọ̀wọ̀ kí ọ̀dẹ́ bẹ̀rù àwọn àgbà. Nítorí tí eyan bá ní ìbẹ̀rù àgbà, togbà di ìgbà tí iwo nà dàgbà, awá rí pé àwọn èèyàn náà àní bẹ̀rù fún iwo nà. Nítorí bí ilé ayé se ri, ilé ayé ma ń yí gan. Bí ó bá ṣe yí fún àwọn kan, àtún máa yí kan ìwọ náá.

Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, kò wù mí pé kí ma jẹun níta débè. Nígbà tí ní ìwòn ìgbà tí ẹni tí a jọ́ n gbe o ti náà ó se kò dáná tó jẹ́jẹ́ pé ó dè ẹ́ ní ìdí tí mo máa ń lọ síta láti lọ jẹun. Mi ò dẹ̀ tẹ̀lé ni mo dé lọ jẹun fún ara mi náà, máa lọ jẹun mi, máa kọ́ jẹun níbi tí a mọ̀ pé tọ́, ibi tó mo rí pé ó bẹ́ẹ̀ dára díẹ̀ lójú láti jẹun, èmi ò kí jáde yẹn lọ jẹun. Màá lọ jẹun fún ara mi ni, tí ó bá dùn tí wá jẹ pé ó mú mi láti jẹun níta.

Mi ò kí n ṣiṣẹ́ lábẹ́ ìjọba, mi ò dẹ́ ṣiṣẹ́ lábẹ́ ẹnì kankan. Emi fúnra mi ni mo ń bá ṣiṣẹ́ ara mi, iyé ti mo bá dẹ́ ti gbá tí n bá ti wo tí mo rí bi iṣe yen seri to jo eye ti mo má n gba tí ó bá ti tẹ́ mi lórun, mo máa ń gbà. Pé owó tí mo ń gbà, bó tiẹ̀ jẹ́ pé ẹ̀yàn ọ̀kọ̀ tí omi pọ̀ ju ọkà lọ, bí Yorùbá ṣe máa ń sọ niyẹn. Ṣùgbọ́n owó tí mo ń gbà sì tó mi láti ṣe àwọn nǹkan tí mo fẹ́, ṣùgbọ́n tó bá wù mí, mo lè gbà sí i.

Iṣu ní ilẹ̀ ọ̀dọ̀ wa ni Yorùbá ní ibí báyìí iṣu jẹ́ ǹkan tó dára, gbó oúnjẹ tó dára nítorí ìwà oúnjẹ táwọn èèyàn máa ń fẹ́ràn láti ṣe ní ìṣàtápà àwọn ọmọdé tí wọ́n bá tẹ́ ẹ́ níwájú máa ṣe, ṣùgbọ́n wọ́n yóò fẹ́ yin fi ara, ó máa dára púpọ̀ o. Iṣu jẹ́ ǹkan tó yẹ pé ìbẹ̀rẹ̀ ọdún ni wọ́n máa ń pè é, títí tí jẹ di ìparí ọdún, torí èèyàn máa di ìgbà tí kò bá ti pè ọkọ tó bẹ̀rẹ̀ kì í títí tí òjò á fi ìparí ti, nítorí pé ilẹ̀ àti bákan ni wọ́n dáko tó di pé èèyàn bèrè sì ń wò ó dàá èèyàn lè gbé láti inú ọdún kì í inú ọdún kan títí fún wọ inú ọdún kì í kí ẹ̀yàn tó gbà náà, iṣu náà ti máa tóbi dáadáa nínú ilẹ̀.

Ní ìgbàkúgbà tó run bá ti gbóná gidi, èèyàn máa gbìyànjú láti mú omi dání. Èèyàn lè wá umbrella kan fi borí àbí ká wọ face, wò face cap. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, face cap kò sábà bá wọn hù dání, mo dẹ̀ máa rí ńlá. Mo gbìyànjú láti rí pé mo mú omi dání náà. Tí máa mọ omi dání yẹn, tí ara mi bá gbóná jù, kò lè fọ́ omi, fọ́ ojú mi, kín fi fọ́ orí mi, kì í mú díẹ̀ níbẹ̀. Kì í ṣe máa gbìyànjú láti fẹ́ dùn.

Ìgbé ayé ìlú ńlá àti ìgbé ayé abúlé ó yàtọ̀ sí ara wọn lọ́pọ̀lọ́pọ̀ náà. Òní pẹ́ ìlérí abúlé pé ìrọ̀rùn ìlú ńlá ló gbọ́dọ̀ jẹ́ kí àwọn ká sì sọ pé ìgbé ayé ìlú ńlá tún rọrùn jù abúlé but lọ́dọ̀ tèmi. Ìgbé ayé ìlú ńlá kò rọrùn bíi ti abúlé torí ẹni tó wà lábúlé oríṣiríṣi kọ́ ló máa ń ráyè láti ṣe. Wọ́n dẹ̀ ráyè, wọn máa ń rí ilẹ̀ tó lè fi ṣe nǹkan. Wọ́n dẹ̀ máa ń rí ráyè láti ṣe oríṣìíríṣìí nǹkan tó bá wù wọ́n bí a tó ń gbé nínú ìlú náà. Àwọn tó ń gbé nínú ìgboro yìí sì máa ń fẹ́ ráyè láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ǹkan tò dẹ̀ sáayè fún wọn. Ṣùgbọ́n ẹni tí ó bá ń gbé nínú abúlé, ọ̀pọ̀lọpọ̀ ǹkan ló máa máa ní ṣe nínú ibẹ̀.

Òpòlọ́pọ̀ ènìyàn ló wà nínú ìlú tí mò ń gbé lọ́wọ́, tí mo ń lò ìṣó tí mò ń gbé lọ́wọ́lọ́wọ́. Bó ti lè jẹ́ kó tó bá ní pé kí n ká iye wọ́n mi lè, mi mọ census wọ́n mi mó iye tí gbogbo wọ́n jẹ́. Ọ̀pọ̀lọ́pọ̀ ènìyàn ló wà níbẹ̀ torí ìlú yìí tóbi gan-an ni. Torí ohun tí ìgbésí ayé wọn lọ́ dẹ̀ wá láàárín ibẹ̀ ni. Ìlú ilé ọba ló wà ní àárín méjì inú ìlú náà.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá dé láti ibi iṣẹ́ táye bá wà, èmi àtàwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan bàba tí ohun nà bá ráyè, a jọ jáde, a jọ lọ sí ibi tí a lè jókòó si, tí a ti máa ráyè sọ̀rọ̀, tí a máa jíròrò, kí a ma wo bí a ṣe máa máa ṣe gbégbé ayé. A lè lọ sí àwọn ibi kan to je pe ilé ìtura, alẹ́ jókòó síbẹ̀ toba jebe láti wà nkan tí à wá nkan tí a máa máa mú tà wa máa fi máa máa jíròrò.

Kò sí iṣẹ́, òwò ìbílẹ̀ kankan tí mo se níbí nísìsiyìí nítorí pé iṣẹ́ tí mo ń se báyìí nísìsiyìí, iṣẹ́ tí èèyàn má fi ní iná nílé, iná tí àwọn ènìyàn má fín charge fóònù wọn àti tán lè fi wo tẹlifísàn. Lórí iṣẹ́ èwọ̀n, irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn kéré tó kí n ṣe iṣẹ́ ìbílẹ̀. Iṣẹ́ tí àwọn ènìyàn máa ń ṣe níbi tí ó lájú ú ní nítorí pé ẹ́ tó máa ń ní iná ní ilé láti lówó lọ́wọ́.

Èmi gẹ́gẹ́ bí ẹni kan, ó ṣòro fún mi láti kí n tọrọ àforíjì torí mi tiẹ̀ kì n ṣẹ̀ èèyàn. Kò sẹ́ni tí ò le ṣẹ̀yàn lóòótọ́ ṣùgbọ́n bí èèyàn bá ṣèèṣì ṣe nǹkan fún èèyàn, bóyá o ṣèèṣì tẹ èèyàn mọ́lẹ̀, ẹ má bìnú, mi ò mọ̀ ọ́ mọ̀ o torí tí èèyàn bá ti n tọrọ àforíjì onítùúmọ̀, ó jẹ́ pé ènìyàn tó ṣẹ̀ èèyàn nìyẹn. So èèyàn lè má mọ̀ ọ́ mọ́ ṣẹ̀ èèyàn bí gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé pé èèyàn lè tẹ èèyàn mọ́lẹ̀.

Ìrànwọ́ àkọ́kọ́, nǹkan tó ṣe pàtàkì láti mọ̀ kí èèyàn mọ̀ nínú ilẹ̀ ayé ni torí gbogbo èèyàn ló ní ìlò àwọn ìránwọ́ àkọ́kọ́. Àti tí ǹkan bá ṣẹlẹ̀ níbi kan, bóyá accident tí èèyàn bá jẹ́ wà níbẹ̀ tí wọ́n dẹ̀ mọ̀ nípa ìrànwọ́ àkọ́kọ́ ni, yàn kọ fún wọn ní ìrànwọ́ àkọ́kọ́. Tí èèyàn bá wà nínú ilẹ̀ náà tí ó ní àwọn ohun ohùn àwọn àwọ̀ àkọ́kọ́ nílé tí èèyàn bá ṣe ṣe, èèyàn kọ fún wọn ní ìrànwọ́ àkọ́kọ́.

Gbogbo àwọn oníbàárà kò le ara nítorí pé àwọn oníbàárà tó wá ti ní ìdí ọ̀tọ̀wọ̀. Wón a sọ pé, àwọn nkan báyìí o, àwọn need rẹ̀, àwọn wa o. Fúnfún ìdí èyí, èèyàn á dẹ̀ ti mọ pé tọ̀, àwọn oníbàárà di nídùn àwọn ọkọ kan báyìí, tí ó ń ṣe ìránlọ́wọ́ fún òórùn ọkọ láti gbọ́ èrò àwọn oníbàárà lẹ́nu.

Tí ọ̀dọ́ kọ̀ọ̀kan bá súmọ̀ mi tó bá ń béèrè fún ìtọ́jú owó lọ́dọ̀ mi, máa ràn án lọ́wọ́ láti tọ́jú rẹ̀ torí kò nira fún mi láti tọ́jú nǹkan fún ènìyàn torí ẹni tí kò bá lè mú àmójúkúrò kò leè tọ́jú nǹkan fún ènìyàn. Èmi lè tọ́jú nǹkan fún ènìyàn dáradára nítorí pé ó ti mọ́ mi lára láti kí n máa tọ́jú ǹkan fún àwọn ènìyàn.

Ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ nkàn ló máa n yípadà tíyan bá kó lọ sí ìlú nlá nítorí pé ìgbé ayé teèyàn gbé ní ibi teeyan wà tẹ́lẹ̀ tí ò n ṣe ìlú nlá yàtọ̀ síbi tí, ò yàtọ̀ sí ìgbé ayé ìlú nlá. Ìgbé ayé ìlú nlá óriṣirisi nkan ló yàtọ̀ n bẹ. Ọ̀pá bọ́n ṣe n sọ̀rọ̀ olómi dé, wòn o ni máa rù báafu rin látí ló máa pọnmi kiri àdúgbò won. Gbogbo iyẹn ò ní sí. Bá fẹ́ ra nkàn lọ́jà, bí i shoprite ló ti máa ra a. Àwọn nkàn radarada beeyań maa n lò fẹ́serin nínú ọjà wọ́nyẹn kò nì sí n bẹ̀. Ìmọ̀rán tí wọ́n máa pa wá ní inú ohun tí ó ṣe, tí ò ṣe ìlú ńlá ni pé, kàn bí o ṣe ká lọ́nà lọ sí ìlú ńlá.

Ọ̀pọ̀lọpọ̀ ǹkan leeyan máa ń sọ fún won. Bí ọba bá fẹ́ rẹ kí ọba kú oríire, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a máa ń sọ, a sì máa sọ pé èèyàn kú, a máa sọ pé ẹ kú oríire, a lè sọ pé a bá yí yọ̀ o, a bá rí ká o, irú ẹ̀ láá máa rí o. Irú àwọn ọ̀rọ̀ dídùn dídùn tó dáa bẹ́yẹn lèèyàn máa ń sọ sí irú èèyàn bẹ́ẹ̀.

Àti ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ìmọ́lẹ̀ àṣálẹ́, gbogbo rẹ̀ náà ló da. Gbogbo ìmọ́lẹ̀ náà ni gbogbo rẹ̀. Teeyan ba nílò imole inú imole náà leeyan maa n wa. So, ẹtì mọlẹ̀ ìrọ̀lẹ́ àti mọlẹ̀ òwúrọ̀, gbogbo ẹ nàa ló dá, gbogbo ẹ náà ló bá mi lára mu. Mo nífẹ̀ẹ́ sí ìmọ́lẹ̀.

Kí Ọlọ́run tó da wa sí ilẹ̀ ayé yìí, kó má jẹ kí a rí ogun ẹkún. Bó tiẹ̀ jẹ pé mi jẹ lọ̀. Ní ìgbà tí mo sunkún gbẹ̀yìn bóyá, nígbà tí mo wà ní kékeré ni mo sunkún gbẹ̀yìn lórí nǹkan. Ṣùgbọ́n níìsín, Ọlọ́run má jẹ a rógun ẹkún. Ọlọ́run ò ní jẹ́ ká rògun ẹkún o. Lágbára Ọlọ́run, ẹkún ò ní jẹ́ tì ẹnìkọ̀ọ̀kan wa o.

Àṣà tó wù mí láti kí n yí padà náà ni pé kí n máa ráyè lọ síta kí n máa jáde torí èmi gẹ́gẹ́ bí ẹnì kan kò kì ń wù mí láti kí n máa jáde. Ó máa ń wù mí kí n máa wà nílé àdúrà tí ò bá tí síbí tí ó ṣe pàtó àbí iṣẹ́ tí mo fẹ́ lọ ṣe. Mi ò kì í fẹ́ jáde bí mo fẹ́ kúrò nínú ilé. Òfúùdù ó wù mí kí n bí ìyí padà kí n máa jáde kí n máa ríbi lọ. Ṣùgbọ́n mo tí ròó títí tí mo mọ̀ ní fẹ́ máa lọ, tòṣi wà lọ kọ́ mi pé, ọgbà náà máa gbé ọkọ̀ ojú omi mọ́bí ìjẹ iṣẹ́ bí iṣẹ́ kí n máa jáde.

Owó tó bá ti jẹ́ wípé tèmi àtàwọn ọ̀rẹ́ mi ni kò sí wàhálà níbẹ̀, ni ìgbà tó di pé ṣe pẹ̀mí nìkan ló ní owó náà, a jọ pín náà ni. Owó tó bá jẹ́ ti ibi tí ẹni tó bá nílò kí í pín pẹ́mpẹ́ láwọn ọ̀rẹ́ ẹ ní náà, a tún jọ pín náà ni. A jọ máa pín dọ́gba dọ́gba ní bá jẹ́ ohun tó jẹ́ ti gbogbo wa ni. Bó dẹ̀ jẹ́ tèmi gan mi ó fún wọn nínú ibẹ̀ ni.

Kò sí bí mí ṣe lè kojú ìdí náà kọ́ torí mi ò gbọ́kọ̀dání níbí tí màá ti máa fi ọkọ̀ kojú ìdí náà kọ́ mi. Tí ọkọ̀ kan bá ti wá lójú ọ̀nà hún gba ẹ̀gbẹ́ rẹ̀ kọjá ni, kọ̀ wá nira tó báhun, ò nira tó bẹ́ẹ̀ tí ẹ bá ti fi ọkọ̀ wọn fi dí ọ̀nà. N ó gba ẹ̀gbẹ́ rẹ̀ kọjá torí láyé máa bọ́ síbẹ̀. Ẹ̀yin máa ní kí n gbọ́kọ̀dábí ni mo máa wá bọ́ mi irun tí màá fi kọjá.

Òpòlòpò ọjà nlá ni mó ti lo, mó ni áwòn ója kan lọ sílu Katsiná, àwọn kan nilu Àbújá, mó ti lọ sílu Èkó. Àwọn nkan tí mo dé mó nípa ọjà nlá nipé éyii ti ti o wa níbẹ̀ na, orísìríṣi eeyan ni mo pàdé na ọjà na tò n tá orísìríṣi nkàn. Bẹ́ẹ̀ ná ni oun tíwòn ki n tá ni ọjà, áwòn tó n tá ẹran, áwòn tó n tá asọ, áwòn tó n tá bo tie jè pé ìpélé ìpélé ni orísìríṣi ibi tí ó ni kaluku wá wá.